Owó ni ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn. Ìdí sì ni wípé tí mo bá ń fún ènìyàn ní owó, ohun tó bá wù ú ló máa fi owó yẹn rà. Áá fi owó yẹn ra ohun tí ó jẹ́ àíní fun ní àkókò yẹn. Fún àpẹẹrẹ, ẹlòmìíràn lè wà tó jẹ́ wípé oúnjẹ ló nílò. Irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀, tí ẹ bá lọ ra àwọn aṣọ tuntun kó tiẹ̀ jẹ́ aṣọ olówó ńlá ńlá tẹ́ẹ ko le lọ́wọ́. Bó tí lè jẹ́ wípé áá gbàá, á sì dúpẹ́. Ṣùgbọ́n ní àkókò yẹn kì í ṣe aṣọ ló nílò, oúnjẹ ló nílò. Bẹ́ẹ̀ sì lè rí ẹlòmìíràn bóyá ó ní oúnjẹ ní ilé ṣùgbọ́n èròjà tó máa fi sè oúnjẹ yẹn kò ní. Owó tó máa fi ra èròjà òun ló ń wá. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kẹ́ ẹ wá fun ní nǹkan mi ò ń ṣe èròjà tó fẹ́ fi dáná oúnjẹ. Bó tilẹ̀ jẹ́ pé ẹ fún ni a sì dúpẹ́, áá fi tọpẹ́tọpẹ́ àti tọ̀yàyàtọ̀yàyà áá fi gbà á, ṣùgbọ́n kì í ṣe nǹkan tó fẹ́ràn tó nílò ní àkókò yẹn nìyẹn. Nítorí náà ni mo ṣe máa ń fún àwọn ènìyàn ní owó. Ohun tó bá wá wù wọ́n láti fi owó yẹn rà, wọ́n wá lè lọ fi ràá. Nítorí náà ẹ̀bùn tí èmi fẹ́ràn jù láti máa fún àwọn ènìyàn, òun ni ẹ̀bùn owó.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní gíláàsì oorun, ṣùgbọ́n mo ti lo gíláàsì oorun rí dáradára. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn, nígbà tí mo wà ní ilé ìwé girama tí ojú n yọ mí lẹ́nu. Nígbà yẹn, ojú mi a máa ṣepin, mo ní wàhálà pẹ̀lú ojú mi, ó ma ma yún mi, a ti wú. Mo máa rí i wí pé wọ́n wá fún mi lóògùn ní àsìkò náà lọ́hùn-ún, tí n bá ṣe lògùn yẹn, ó wa ń yàtọ̀. Ṣùgbọ́n lásìkò tí ojú yẹn wa ń yàtọ̀ yẹn, mi ò kí ń lè dúró sábẹ́ oorun tàbí kí n rìn lábẹ́ oorun. Nígbà náà ni mo lọ gb--ra gíláàsì oorun, tí mo bá ti dé sí ojú mi, oorun yẹn ò ní le ráyè wọ ojú mi. Ṣùgbọ́n tí n kò bá lo gíláàsì yẹn, ojú mi a máa wàmí ní wà wà wà wà. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti máa ń lo gíláàsì oorun, ó dín bí oorun yẹn ṣe máa ń wọ ojú mi, ó dín kù, ó sì fún mi ní àlàáfíà. Lọ́wọ́lọ́wọ́ mi ò ní gíláàsì oorun ṣùgbọ́n mo ti lo gíláàsì oorun rí dáradára. Mo sì gbádùn rẹ̀ nígbà tí mo ń lò ó.

Èmi gẹ́gẹ́ bí ọmọkùnrin, irun ṣíṣe fún mi kò ń ṣe nǹkan tó nira rárá. Mi ò sì fi irun ni ara mi lára. Ni ìgbà kan tí mo bá fẹ́ ṣe irun, tí mo bá fẹ́ gẹ irun, ó níbi tí mo ti máa ń gẹ. Wọ́n sì máa ń gba bí ẹẹ́dẹ́gbẹ̀ta náírà lọ́wọ́ mi. Ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan wọ́n tí owó epo lọ sókè, wọ́n sọ di ẹgbẹ̀rún kan náírà. Nígbà tí mo ríi pé owó yẹn pọ̀, èmi náà bá ra irinṣẹ́ ta fi ń gẹ irun, mo ra kan sílé. Botilẹ̀jẹ́ pé ìyàwó mi ò mọ̀ bí a ti ń gẹ irun, orí mi náà ló ti kọ. Nísìnbáyìí tí mo bá fẹ́ gẹ irun, òun ló máa ń bá mi gẹ. Irun mi ò sì nira láti gẹ nítorí màá ní kó ṣà bà mí fá gbogbo ẹ̀ dàán. Fáádán ni mo máa ń sọ fún. Fáádán! Ó ti mọ irun tí mo máa ń gẹ. Pápàpá láàárín bí ìṣẹ́jú mélòó, ó ti bá mi fá gbogbo ẹ̀ dàán. Mo wà lálàfíà, atẹ́gùn àlàáfíà a máa fẹ́ sinmi lórí, ọkàn mi a sì balẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn tó tún jẹ́ ọkùnrin bí i tèmi náà, nítorí àṣà ìgbàlódé àti oríṣiríṣi nǹkan tí ó wà nínú ayé lónìí, ẹlòmíì ó lè ní ká bá òun yà"jàpá, ẹlòmíì ó lè ya àkéeke, ẹlòmíì ó lè ya aláǹgbá, a fi irun è a fi ìyà sórí. Ati gbogbo àwọn àṣà palápala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi nítèmi, irun ṣíṣe tèmi. Mi ò tìẹ́ fi gbéra mi lẹ́mi gbóná rárá. Mo máa ń ṣe irun. Tí bá, tí irun mi bá ti kún, níwọ̀n bá mi kì í gbà, mi kì í fẹ́ kí irun mi ko kún kó dàbí igbó lé mi lórí. Ó ti máa ń mára ni mí, orí ti máa ń fọ́ mi, a ti máa mú orí fọ́ mi kíákíá, mo ti gé, ara mi a sì balẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn gẹ́gẹ́ bí àṣà ọ̀rẹ́ mi kan. Ó ní kò ságàn léko bí o p'ọmọ a pọn báàgì. Bẹ́ẹ̀ ni, mo máa ń pọn àpò sẹ́yìn nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irinṣẹ́ ló máa ń wà nínú ẹ̀. Àwọn irinṣẹ́ ta nílò láti fi ṣe iṣẹ́ tí ó sì ní rọrùn fún mi láti ní mo fẹ́ fà á lọ́wọ́. Àpò ẹ̀yìn yìí ni mo máa ń kó gbogbo àwọn irinṣẹ́ mi sí. Bóyá ìwé ni o àbí àwọn nǹkan tí mo fẹ́ fi kọ ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mìíràn tí èwà tí mo ti ẹ lè rántí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n nínú àpò ẹ̀yìn mi ni mo máa kó o sí. Bóyá mo ń lọlé ni o àbí mo ń bọ̀ láti ilé wá sí ibi iṣẹ́ àbí wọ́n láti ibi iṣẹ́ wọ́n rán mi jáde lọ sí ibi kan. Àpò ẹ̀yìn yìí ni mo máa kó gbogbo àwọn ohun tí mo mọ̀ pe mo máa nílò tí mo bá dé bẹ̀. Àpò ẹ̀yìn mi ni mo máa ń kó gbogbo ẹ̀ sí. Ohun tí mo sì wá ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wípé tí ẹrù bá pọ̀ nínú àpò ẹ̀yìn yẹn, ó máa ń mú ẹ̀yìn ro mí, ọ̀pá ẹ̀yìn a máa dùn mí. Tí mo bá dé'le bàyí mo máa lọ wó kalẹ̀ ni. Mo sì wá kọ́ láti rí wípé ohun tí ń bá ri pó ṣe pàtàkì ni mo máa ń kó sínú ẹ̀. Mi ò kan tí ẹni kó àti iyití mo nílò àti tí mi ò nílò. Máa kan ṣáà tìẹ kó ẹrù sínú ẹ̀ gangangan. Máa wá pọn sẹ́yìn, á wá wúwo lẹ́yìn-ín mi àti irin á wá nira àti gbẹ ẹsẹ̀ á wá dì ṣòro. Rara o, mi ò kí ń ṣe bẹ́ẹ̀. Mo máa ń gbé àpò ẹ̀yìn dáradára. Àwọn irinṣẹ́ tí mo bá sì rí wípé ó wúlò fún mi tàbí mo máa nílò rẹ̀ níbi tí mò ń lọ. Àwọn irinṣẹ́ yẹn ni mo máa ń kó sínú àpò tí mo bá gbé dání. Máa wá pọn sẹ́yìn.

Ìgboro ò rẹ́ rìn. Oúnjẹ jíjẹ ti di okan òdò ọkàn. Óòdò yẹn túmọ̀ sí wípé tọ̀ọ́ ọ̀sán, kò sí oúnjẹ. Bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe gbogbo ìgbà náà, ṣùgbọ́n ní ọ̀sán tí oúnjẹ bá wà, ó lè jẹ́ bí ìrẹsì. Nígbà mìíràn tí a bá sì ń lọ fún ìpàdé, tí a bá máa fi parí ìpàdé, ó máa ń bọ́ sí àkókò ọ̀sán, wọ́n máa ń fún wa lóúnjẹ ọ̀sán. Nígbà mìíràn wọ́n lè fún wa ní ìrẹsì àti itan adìyẹ lórí rẹ̀. Ó dè le jẹ́ ẹja, ó le jẹ́ ẹja àárọ̀, ó sì lè jẹ́ àwọn ẹja mìíràn. Mo máa ń jẹ oúnjẹ dáradára lọ́sán. Mo máa ń jẹ ohun ọ̀sán tí ààyè ẹ bá yọ. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ààyè ò kí ń yọ. Oúnjẹ mi lóòjọ́ kò ju bí èmi jì lọ, àárọ̀ àti alẹ́. Nígbà mìíràn, títà àárọ̀ yẹn wá lè falẹ̀ kó jẹ́ pé òun ni mo máa fi ṣe oúnjẹ ọ̀sán. Oúnjẹ ọ̀sán ò ún ṣe lemọ́lemọ́. Ó tiẹ̀ tí i wá fẹ́ mọ́ mi lára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a kì í sábà jẹ ohun ọ̀sán mọ́. Ṣùgbọ́n lọ́sán tí màá fẹ́ jẹun, ó máa ń wùn mí kí n jẹ bí i oúnjẹ òkèlè pé ẹ̀bà, sẹ̀mọ́, túwó tàbí àmàlà, iṣu. Àwọn oúnjẹ wọ̀nyí lè fún mi, ó máa fún mi ní agbára láti lè tẹ̀síwájú tàbí láti lè ṣe iṣẹ́ tó kù fún mi láti ṣe ní ọjọ́ yẹn. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ òkèlè lọ́sán kí n lè lókun láti fi parí iṣẹ́ òòjọ́.

Ìdúnàádúrà dàbí ẹ̀bùn. Bí ẹ̀bùn ni èmi rí ìdúnàádúrà sí. Fún àpẹẹrẹ, tí èmi bá lọ sí ọjà, èmi gẹ́gẹ́ bí ọkùnrin, tí mo ra ata, tí mo ra ohun èlò ọbẹ̀ ta fẹ́ dá ta fẹ́ sè ní ilé, tí mo ra ẹja tàbí ra ẹran tí mo bá gbé wálé. Tí ìyàwó mi tó jẹ́ obìnrin bá lọ sí ọjà kan náà tí mo lọ, ohun tó ún máa ra wálé ó tún máa wọ́n ju èyí tí èmi rà lọ. Kí ló fàá? Nítorí pé èmi mọ bí a ti ń dúnàádúrà ju òun lọ. Tí n bá fẹ́ dúnàádúrà fún àpẹẹrẹ, tí mo bá fẹ́ ra ẹran, ẹran ta fẹ́ fi ṣe ọbẹ̀, màá wo àwọn ẹran tí wọ́n ti lé sórí igbá. Èyí tí mo bá fẹ́ tó wù mí láàrín ẹran yẹn, màá gbe sókè. Màá ní, "bàbá ẹlẹ́ran, èlò ẹlẹ́ran yìí?" Nígbà mìíràn, wọ́n lè dàbí ẹgbẹ̀rún mẹ́wàá lé. Oye tó bá dáa lé, màá sọ fún wọn wípé ìlàjì tàbí kéré sí ìlàjì. Àwọn ẹlòmíràn máa dàpadà fún wọn wípé mo fẹ́ san fún ẹran yẹn. Wọn á wá ní, "àáà, rárá o ti kéré jù, rárá ẹran yìí jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ." Ṣùgbọ́n nítorí wípé mo ti, èmi gan-an rárá mi ti fojú wò iye tí ẹran yẹn kò lè kọjá àti iye tí ó gbọdọ̀ jẹ ẹ́. Iye yìí ni èmi máa wà lórí ẹ̀ wípé mi ò lè san jù bẹ́ẹ̀ lọ. Nígbà mìíràn tí wọ́n bá rí pé mo ti ṣíṣe, mo ti fẹ́ máa lọ, wọ́n á wá ní, "óyè ẹ wá, ẹ wá mu bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ lè fi báyìí sí i, ẹ lè fi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ná máa-- ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà sí i" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Boya wọ́n dá ẹgbẹ̀rún mẹ́wàá lé, mo sọ fún wọn pé, "rárá ẹgbẹ̀rún mẹ́rin ni mo fẹ́ san." "Àá" wọ́n á pariwo, wọ́n á ní, "kò rí bẹ́ẹ̀. Ǹkan ti le jù báyẹn lọ, ó ti wọ́n lọ́jà" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níru àwọn àsìkò yìí, mo máa ń sọ àwọn ọ̀rọ̀ fún wọn, màá gbá wọn ní ìyànjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ mìíràn tún lè jẹyọ. Ṣùgbọ́n ní kúkúrú, mo rí i wípé ìdúnàádúrà ó dàbí ẹ̀bùn tí ó jẹ́ pé kìí ṣe gbogbo ènìyàn ló ní i. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá fẹ́ ṣe ìdúnàádúrà, bóyá mo fẹ́ ra ẹran tàbí nǹkan kan, iye tí wọ́n bá pè fún mi bí ìlàjì ni mo máa dá lé. Tí màá sọ fún wọn pé, "ìyẹn ni mo fẹ́ san." Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ti ẹ́ máa ń dín sí ìlàjì. Bẹ́ẹ̀ sì re àwọn ọjà mìíràn wà tí ó jẹ́ pé ìdúnàádúrà ẹ, o gbàá o gbọ́n. Iye tí wọ́n bá kọ sí i, ó fẹ́ẹ̀ lè jẹ́ pé iye yẹn gangan ni wọ́n fẹ́ ta. Níru àwọn ọjà bẹ́ẹ̀, ó nílò kí ènìyàn fi ọgbọ́n dúnàádúrà pẹ̀lú ẹni tí ó ń ta ọjà yẹn.

A bí mi nínú oṣù kejì ọdún, a bí mi nínú oṣù kejì, ọjọ́ kẹtàdín ni ógún, oṣù kejì, ní ọdún ẹgbẹ̀rún méjìdínl méèdógún. Gbogbo àwọn tí a sì bí ní oṣù kejì ọdún, wọ́n máa ń rí wa wípé àwa, àwa, àwa ọmọ ẹni tí, àwa ọmọ tí oṣù wa kò pé. Mọ wá fojú sunukun wo, mo wá ríi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bí nínú oṣù kejì yìí, àwọn èèyàn ńlá ńlá, àwọn èèyàn jàǹkàn jàǹkàn ló ti oṣù yìí jáde. Oṣù kejì ọdún òun ni a bí mi ní ọjọ́ kẹtàdín ni ógún, oṣù kejì. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọmọ oṣù kejì ni mo jẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé wón ní àwọn ọmọ oṣù kejì, wón ò jáfáfá, oṣù wọn ò pé àbí beẹ́beẹ́ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo àwọn nǹkan tí àwọn yòókù ń gbé ṣe láyé, ohun lèmi náà ti ṣe bó tilẹ̀ jẹ́ wípé oṣù kejì ni a bí mi.